Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Agogo ìjí mi tí mo ṣètò fún ago márùn-ún ni gbogbo òwúrọ̀. Kí òwúrọ̀ a ti mọ́, to ba ti di ago márùn-ún àárọ̀, agogo ìjí mi ni yóò jí mi pé òwúrọ̀ ti mọ́, pé a sì ti bọ́ sí ọjọ́ mìíràn. Èyí ni yóò mú mi gbé ìdíra dide kúrò lórí ibùsùn mi. Agogo ìjí mi tí mo ṣètò ni fún ago márùn-ún àárọ̀ ní ojoojúmọ́. Ìgbà mìí wa tí mo lè ṣètò ago mẹ́ta àárọ̀ tí màá fẹ́ rí gbàdúrà, tàbí mo lè ṣètò ago mẹ́fà nígbà mi, mo lè ṣètò ago méje nígbà mi. Ó dá lé lórí agogo tí màá fẹ́ jí, ó sì dá lé lórí ọjọ́ tí mo máa fẹ́ jí. Bẹ́ẹ̀ni, to bá jẹ́ pé àárọ̀ fún àwọn àárín ọ̀sẹ̀ ni ago márùn-ún àárọ̀ ni, ṣùgbọ́n tí o bá jẹ́ pé ní ọjọ́ ìsinmi ni, ó lè jẹ́ ago méje àbí ago mẹ́sàn án àárọ̀ ni màá ṣètò agogo ìjí mi.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Hmm, ìgbà wo ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ah! Ka níwé pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ní ṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí ni mo gun ọkọ̀ tó máa ń kó ẹrù wá ju ilé mi mo sì ti gun nítorí mò ń lọ láti ìlú Ọ̀ffà lọ sí ìlú Òṣogbo. Mi ò dẹ̀ tete rí mọ́tò tó ń kó èrò nìkan, sugbọ́n mọ́tò tó ń kó èrò àti ẹrù pápọ̀ ni. Ní báyìí, máa tún duró sí ẹ̀gbẹ́ títí bẹ́ẹ̀ ni mo dá ọkọ̀, à, akẹ́rù dúró. Ó ni ó gbé mi dé ìlú Òṣogbo. So, ọkọ̀ akẹ́rù tí mo gùn yìí.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ. Níbi iṣẹ́ mi, àwọn ohun èlò tí mo mọ̀ tó ṣe pàtàkì jù ni àwọn ẹ̀rọ ayárabíàṣá, èyí tí à ń pè ní fóònù àti àwọn ẹ̀rọ tí a ń tẹ̀ lójú tí a fi ń ṣiṣẹ́, ìyẹn tí à ń pè ní lápútọọ̀pù ni àwọn. Ohun èlò tí mo mọ̀ pé ó ṣe pàtàkì jù lọ ní yen. A sì ní àwọn nǹkan mìí tí à ń lò náà tó mú iṣẹ́ rọrùn fún wa. A ní àwọn ìjókòó, a ní tábìlì tí à ń kó ǹkan sí, a ní àwọn ohun ẹ̀rọ, à, tí a fi ń gbọ́– ìkìlọ̀ àbí ìfilọ̀ ní ibi iṣẹ́ náà láàárín àwa tí à ń ṣe iṣẹ́. Àwọn ohun èlò oríṣiríṣi ló pọ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀rọ ayárabíàṣá ni ó ṣe ìwúlò tó dẹ́ ṣe kókó jù lọ ní ibi iṣẹ́ wa. Óun ni a ti ń lò ju ní òrekóòrè ní ojoojúmọ́ tí a bá ti lọ sí ibi iṣẹ́ láàárín ọ̀sẹ̀